Mo jẹ́ ènìyàn kan tó jẹ́ pé tí mo bá ní ìṣòro, kò sí ẹni tí mi ò le bèrè ìrànlọ́wọ́ rẹ̀. Tí ń sa bá ti mọ̀ pé ẹni yẹn ó ní àtúnṣe sí ọrọ yẹn, mo máa béèrè lọ́wọ́ rẹ̀. Ko jọ ki o ranmi lọwọ sugbọn mi o ti beere iranlọwọ lati ọdọ oluseto ẹrọ ri.

Ní ọ̀pọ̀ ìgbà ní mo má ń gún ọkọ̀ akẹ́rù, mi ò ní ìgbà kankan tí mo bá ti dé ìdí ọkọ̀ tò n kẹ́rù kó lè jẹ́ ẹrú ti mi. Ó lè sì lè jẹ́ ẹrú ẹlòmíràn ní. Gbogbo ìgbà tí ń bá ti débẹ̀ àbí ìgbàkúgbà ní mo má ń gún ọkọ̀ akẹ́rù, mi ò ní ìgbà kan pàtó báyìí tí mo má ń gún ọkọ̀ akẹ́rù.

Kò sí ìgbàkúgbà tí o ti fà oríṣiríṣi nǹkan, tí ó bá ti jẹ́ wípé ohun tí ó nídi ti ń fa yẹn kò sí ìgbàkúgbà tí ẹni yẹn lè fa ohun tí mo bá ti wí pé àwọn mo nìdí láti fa keni yé tí yé ti jẹ́ kò sí ìgbàkúgbà.

Ní ìlọ́wọ́lọ́wọ́, ìwà ìṣọwọ́ mi bí òṣèré, ìwà ìṣọwọ́ mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa fàrabálẹ̀ bá àwọn tó ń bá mi ṣiṣẹ́ papọ̀. Mo dẹ máa nfàrabálẹ̀ wo iṣẹ́ náà tí mò ń ṣe dára. Ẹleyi túnmọ̀ sí pé ìwà ìṣọwọ́ mi dára dáadáa.

Àwọn èròjà tí mo máa ń lò, ó pín oríṣiríṣi àwọn èròjà oríṣiríṣi tí mo máa ń lò ní ara dá. Láàárín àwọn èròjà tí mo máa ń lò ni mo máa fẹ́ pe àwọn òjú, láàárín àwọn èròjà iná ìsinmi ni mo máa fẹ́ ṣíṣe wà ní inú mi.

Kí ni oúnjẹ àkàrà tí? Àwọn ẹgbẹ́ ìjọba gbogbo ní ìdíje nínu ọ̀pọ̀ nítorí oríṣiríṣi oúnjẹ àkàrà ni wọ́n ń gbé. Kìíní, ọba yẹn ká eléyi tí ó fẹ́ràn jùlọ máa mú àkàrà síwájú nítorí ó máa ń dùn láti jẹ oúnjẹ dáradára ní ìgbà ọdún Saturday.

Mi ò kì ń wọ iborùn, nítorí èmi kò fẹ́ràn láti máa wọ iborùn. Ìdí dẹ̀ sì nìyẹn tí mi ò fi ń wọ, ṣùgbọ́n mo ní àwọn èèyàn ní àyíká mi tí ó máa ń wọ iborùn dáadáa. Ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí wípé kí èmi máa wọ, nítorí mi ò fẹ́ràn láti máa wọ iborùn.

Ìgbékalẹ̀ iṣẹ́ mi ní iṣẹ́ ilé tí mo ní ìgbà tí mo máa ń kẹ́yìn ń kọ. Ìgbà tí mo máa ń kẹ́yìn ń kọ àwọn ìgbékalẹ̀ iṣẹ́ mi lé. Tí mo bá ti rí pé àsìkò tó tó láti kọ ìgbékalẹ̀ iṣẹ́, bí a ṣe máa ṣíṣe, àwọn tó máa ṣe àti àwọn tí ó máa ṣe dandan dandan gan gan gan gan. Mo máa ń tètè ń kọ, nítorí pé ìgbà tí iṣẹ́ bá ti yá ni mo gbọ́dọ̀ kọ.

Ẹ̀mi kì o mu ohun mímu pírọ́tíìnì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n tó bá ti dé àwọn ìgbà mìíràn mo máa ń wo pé à, jẹ́ kí n máa já yé mi hò ní èní ìhò, nítorí pé ayé kan la wá, a o wá ayé mìíràn, mi ò dewà aye aláyé, ayé tèmi ni mo wá.

Mo máa ń wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ ní àwọn ìgbà mìíràn. Idí tí móde se fi máa ń wọ àwọn aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ ni wípé tí mo bá ti wọ̀ ní ìgbà mìíràn, inú mi máa ń dùn, ayọ̀ misi máa ń kun. Idí tí móde sì fi máa ń wọ àwọn aṣọ àkàyọ́rí ní àwọn ìgbà mìíràn ní ibi iṣẹ́ ni.

Mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá oríṣiríṣi. Lára wọn ni ibi tí mo máa tí ń lo ṣe nǹkan tí àwọn olóyìnbo ń pè ní exercise. Mo ní káàdì ìgbè lọ́wọ́ tí wọ́n máa ń lò ní ibẹ̀, mo sì forúkọ sílẹ̀ ní ibẹ̀.

Ìgbọná jẹ́jẹ́ irú wo ni mo fẹ́ràn nínú yàrá mi? Háà! Ọ̀rọ̀ má re o. Ọ̀rọ́ nlá leléyi. Nítorí mo fẹ́ràn oríṣiríṣi ìgbọná jẹ́jẹ́ nínú yàrá mi. Hhm! Lára àwọn ìgbọná jẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi ni ohun tí àwọn olóyìnbo ń pè ní ẹ̀rọ tí ó máa ń fẹ́ nínú yàrá, olukaluku, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ̀.

Bí mo ṣe máa ń rí lílo àwọn àkókò ní ìgbà tí mo bá wà ní ìlà-oṣù, ohun tí ó lọ rẹpẹtẹ Ohun tí mo kàn sì máa ń ṣe tí bá ti wà nínú ìlà ni wípé mi ò kí ń kọjá àìyè mi. Mo máa ń dúró sí ibi tí mo bá wà, sé ó ti yé yín báyẹn Mi ò ń lọ sí eré ilé tí àwọn èèyàn kan a máa ṣe ògbójú èmi kì í bá wọn ṣe.

Mi ò fẹ́ràn láti máa lọ sí etí òkun nítorí mo jẹ́ ènìyàn kan tí ẹrù omi nígbà míràn má ń bà. Mi ò fẹ́ràn láti máa lọ sí ibi tí omi bá ti pọ̀ jù nítorí mi ò ṣe ẹni tí ó mọ bí ó ṣe ń wẹ odò dáradára.

Nígbà wo ni mo máa ń kẹ́yin lọ sí ìṣẹ́gun Bọ̀dé? Hmm ọ̀rọ̀ yín ò fi bẹ́ẹ̀ yẹ mí ṣùgbọ́n mo máa dáhùn bí ó ṣe yé mi sí. Tí mo bá ti rí wí pé tí ẹnìkan bá pé mi pé "à, ẹjọ́ o, ẹ bá wa dé bí yóò," mo máa lọ síbẹ̀. Tí ó bá ti lè pè mí, mo máa lọ.

Ṣe mo fẹ́ràn láti máa jókòó ní ilẹ̀ nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Hmm, ọ̀rọ̀ yìí yẹn lágbára ó sì dùn mí. Nítorí pé ṣee bí ẹni tí ó bá lówó ni ó ń gun fèrèsé. Èmi òtí gun fèrèsé rí débi tí màá ti mọ̀. Boya mo fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ tí mo bá gun, hmmm, mo lè gun fèrèsé ṣá, àbí kín lo dúró sí ọkọ̀ òfurufú?